Ah, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń mú mi rẹ́rìn o. Èmi a máa fẹ́ran àwọn eré orí ìtàgé, àwọn ewì, àwọn nǹkan yìí ló máa ń mú mi rẹ́rìn.

Mo ma ń ránti àwọn ọ̀rọ̀ àṣìnà nípa fífi sí ọkàn, nípa mímu ọkan mi padà sí àwọn ìgbà tí a sọ àwọn ọ̀rọ̀ yìí àti nígbà tí mo ka àwọn ọ̀rọ̀ yìí, mo sì máa ń mú sínú iṣẹ́.

Ìgbéyàwó iṣẹ́ mí tó kẹ́yìn ó lọ dáradára. Inú ìgbéyàwó yìí, mọ rí pé mọ nílò láti máa farabalẹ̀ láti máa ṣe iṣẹ́. Mọ ti rí pé mo ti nílò.

Mi ò ní ọjọ́ kan pàtó tí mo má ń fọ aṣọ. Ní ìgbà kú ìgbà tí mo bá ti wẹ̀ tán tàbí tí mo bá wẹ̀ tí mo sì rí pé aṣọ mi dọ̀tí, mo màá fọ aṣọ mi. Ẹni, níwọ̀n ìgbàkúgbà taṣọ mi bá dọ̀tí mo má ń fọ aṣọ mi.

A bí mi ní oṣù karun ọdún, tí a mọ̀ sí oṣù May ní èdè gẹ̀ẹ́sì. Oṣù karun, oṣù May ni a bí mi sínú ayé yìí.

À, èmi ò kí ń jẹ́ kí fóònù mi gbóná o. Tí bá ti rí pé fóònù mi ti fẹ́ má a gbóná, mo máa ya gbe sílẹ̀ mo máa pa, kí ó tútù padà ni o. Èmi ò kí má ń jẹ́ kí fóònù tèmi gbóná o.

Rárá o, mi ò kí máa ń lo gíláàsì òrun o. Gíláàsì òrun jẹ́ nǹkan tí mo máa ń rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n má ń lò ní agbègbè mi, ṣùgbọ́n ó jẹ́ nǹkan tí èmi ò nífẹsí rárá àti rárá ni.

Uhm, data tí mo máa ń lò ó máa ń pọ̀ díẹ̀ o. Páápàá jùlọ tí mo bá ń ṣe irú àwọn ohun tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, a máa jẹ data púpọ̀ púpọ̀. Nítorí náà mo máa ń lo data tó pọ̀.

Mo máa ń ṣètọ́jú ara mi ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà, nípa sísun, nípa fífi àkókò sílẹ̀ láti láti sinmi, nípa lílo àwọn oògùn tó ń ṣara lóore àti nípa jíjẹ oun tó ń ṣara lóore pẹ̀lú.

Bẹ́ẹ̀ni o, èmi a má pa ohun ọ̀ṣọ́ sára lóòrèkóòrè, paapaa júlọ tí mo bá fẹ́ lọ sóde torí ó ma ń jẹ́ kí eniyan ko kó wà dáradára ní àwùjọ.

O ti pẹ́ tí mo ti lọ wẹ́yìn. O ti pẹ́ èmi kò tilẹ̀ rántí ìgbà tí mo lọ wẹ́yìn kẹ́yìn. O ti pe ooo.

Èmi a máa dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì, láàyè Íńtánẹ́ẹ̀tì nítorí pé ó ṣe pàtàkì púpọ̀ nípa láti máa ma póòstì àwọn nǹkan tó lè mú àkóbá wá àti àwọn nǹkan ti o jẹ́ ìkọ̀kọ̀ sí mi.